Bẹ́ẹ̀ni mo máa ń wọ fìlà, pàápàá jùlọ tí òòrùn bá mú kí òòrùn má bà ṣe sí ojú mi, tàbí ìgbà tí ọyẹ́ bá ń fẹ́ torí kí eruku oju ona kò má ba ṣe sí orí mi kí irun mi má ba dọ̀tí torí pé fìlà o ṣe, o ṣe kókó nígbà mìíràn àti pé tí òjò bá ń rọ̀ o ṣe kókó fún ènìyàn láti máa wọ fìlà.

Bẹ́ẹ̀ni mo máa ń wọ ìbò. Pàápàá jùlọ, ibòrùn jẹ́ ọ̀kan lára àwọn nǹkan tí àwa obìnrin máa ń lò láti jẹ́ kí ìmúra wa kó pé. Ibòrùn tún máa ń jẹ́ kí ìmúra wa pé lọ́nà tó jẹ́ pé ta bá lo àwọ̀ èyí tó bá ìmúra wa mu. Bòhùn, a ní oríṣiríṣi àwọ̀ ìbò tó máa ń bá àwọn aṣọ wa mu. Iborun dúdú ló máa ń bá àwọn aṣọ ara mu jù torí pé, pàápàá jùlọ iborun jẹ́ ọ̀kan lára àwọn àmì tí àwọn ènìyàn fi máa ń mọ̀ pé, àá, arábìnrin yìí, irú ẹ̀sìn tó ń ṣe. So iborùn ó jẹ́ ọ̀kan lára àwọn nǹkan tí mo máa ń lò.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ṣe ń ya àwòrán. Pàápàá jùlọ, àwòrán jẹ́ nǹkan tó yẹ ká máa yà nígbà gbogbo ká lè máa rántí ìgbà táa ti lò sẹ́yìn. Pàápàá jùlọ ta bá jáde lọ fún ìnáwó, a má a máa ya àwòrán láti pẹ̀lú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa. Àwòrán bẹ́ẹ̀ a lè wà lórí ẹ̀ tó jẹ́ pé fún ọjọ́ iwájú, fún ìrántí àti pé ta bá ya àwòrán pẹ̀lú àwọn olólùfẹ́ wa, àwọn tó fẹ́ wa gbogbo àbí mọ̀lẹ́bí, a má a máa rántí pé àh! Ìgbà báyìí, àsìkò báyìí, èmi àti ẹlágbájá a jọ wà. A jọ ya àwòrán yìí níbi báyìí àti ìgbà tí àwọn kan ṣe nǹkan báyìí.

Mi ò fẹ́ràn ìjiyàn rárá torí ìjiyàn máa ń dájà lẹ̀ nígbà mìíràn. Ìjà tó jẹ́ pé èèyàn tí ẹ ń rí rú, ìjiyàn sì máa ń fa àwọn ọ̀rọ̀ tí ò yẹ kí ẹ máa sọ, tí ò yẹ kí etí mi kó máa bá yín ẹ gbọ́. Ìjiyàn máa ń fàá fún bí àpẹẹrẹ tí ọ̀rẹ́ méjì bá ń jiyàn lórí nǹkan báyìí. Àwọn méjèèjì ò ní fẹ́ gbà wípé àá, nǹkan tí mò ń sọ òótọ́ ni àbí nǹkan tó ń sọ irọ́ ni. Látibẹ̀ ìjà le bẹ̀rẹ̀ tí ò sì yẹ kó ń bẹ́. Èmi ò fẹ́ràn kí ẹeyan máa jiyàn rárá rárá o. Mi ò fẹ́ràn rẹ̀ torí pé ìjiyàn kò da.

Ìpèsè ohun èlò jẹ́ ǹkan tó ṣe pàtàkì nínú ayé awa ẹ̀dá torí pé ó jẹ́ kí ìgbésí ayé wa kó rọrùn gidi gan, torí tí ó bá sì kó ǹkan ohun èlò ìgbèsi ayé, á rí bákan fún ọmọ ẹ̀dá, torí náà ìpèsè ohun èlò ó jẹ́ ǹkan gbóògì nínú ayé awa ẹ̀dá ènìyàn.

Àná ni mo kẹ́yìn lọ sí ilé ìwé ìkàwé torí gẹ́gẹ́ bí àwa ẹ̀dá Adamó, ilé ìkàwé ò ṣe kókó láti máa lọ lóòrèkóòrè torí pé ilé ìkàwé ò ń fún wa ní ìsinjú láti mọ àwọn nǹkan ta a mọ̀ tẹ́lẹ̀ àti pé ilé ìkàwé kó tó máa ní bó ṣe máa ń tọ́ wa sọ́nà, ó ń fún wa ní ìrísí nǹkan tó ń lọ láyé ba ṣe máa ṣe ìtòrí ayé wa láti má sìna.

Ah! Ótì tó bí ọdún méjì sẹ́yìn tí mo ti kọ́ ìgbékalẹ̀ iṣẹ́, àsìkò tí mo kọ́ jẹ́ àsìkò tí mo ṣe parí ilé ìwé university tí mo dé n wa'ṣẹ́. Ìgbà yẹn ni mo kọ irú ìgbékalẹ̀ iṣẹ́ yẹn sẹ́yìn nígbà tí mò ń wáṣẹ́.

Mo fẹ́ràn láti máa wọ aṣọ táṣe rẹ́gí lára mi, ṣòkòtò àti ẹwù ẹ́. Mo fẹ́ràn láti máa wọ, pàápàá jùlọ ibi tí mo ti ń ṣiṣẹ́. A need láti wọ aṣọ táṣe rẹ́gí lára wa, kò ní tóbi jù, kò ní fún wa jù láti jẹ́ ká dùn wò àti pé tí àwọn ọ̀gá wa bá wà láti jẹ́ ẹ́ kan fojú re wò wá, kì í ṣe pé bóyá a wà nǹkan mìíràn láti dùn wò láwujọ. Ìdí nìyẹn tí mo fi fẹ́ràn láti wọ ṣòkòtò àti ẹwù, àti pé ìgbà mìíràn ó máa ń mú kí ìrìn eyan. Kó yá tó bá lọ sí ibi iṣẹ́ àbí tí mo bá ń jáde lọ sí ibi mìíràn.

Bẹ́ẹ̀ni, mo máa ń pa owó pamọ́, pàápàá jùlọ ọjọ́ tí nǹkan bá sá fẹ́rẹ́ díẹ̀. Èyí tí mo ní nípa mọ́ yẹn ni màá gbé já mú jáde láti iná. Àti pé ìgbà mìíràn àwọn òbí lè pè lójijì pé àwọn ní àwọn fẹ́ nǹkan ní ilé.

Bẹ́ẹ̀ni mo máa ń pe àwọn oníbàárà tuntun, pàápàá jùlọ oníbàárà tuntun ṣe kókó ní gbogbo ìgbà torí pé kì í ṣe àwọn oníbàárà tí èèyàn ti mọ̀ tẹ́lẹ̀ ni wọ́n ma máa fẹ́ láti máa ra nǹkan tí èèyàn ń tà n gbogbo ìgbà. Torí síbẹ̀ èèyàn need oníbàárà tuntun ní gbogbo ìgbà láti mú kí ọjà ènìyàn ó ní ìtẹ̀síwájú. Kò sí ìgbà tí èmi pàápàá jùlọ mi ò ní, tí mi ò i fẹ́ oníbàárà tuntun.

Mo pàdé àwọn ọ̀rẹ́ mi lánàá nígbà tí mo lọ sí ọjà láti lọ ra oúnjẹ sílé nítorí pé mi ò lérò pé màá pàdé àwọn ọ̀rẹ́ mi táati jọ wà t'ọ́jọ́ ti pẹ. Inú mi dùn gan láti rí wọn, torí àwọn ọ̀rẹ́ mi ajọṣe kékeré ni. A sọ̀rọ̀ bí lé ayé ṣe ń yí. Inú mi dùn gidi láti pàdé àwọn ọ̀rẹ́ mi ní àná nígbà tí mo lọ sí ọjà.

Bẹ́ẹ̀ni, mo ti rìnàjù lọ sí ìlú mìíràn rí torí inú mi dùn gidi. Ọ̀rẹ́ mi kan ni mo bá lọ síbẹ̀. Inú mi dùn torí pé mo ní mo rí oore-ọ̀fẹ́ láti rìnàjù lọ sí ìlú mìíràn láti mọ àṣà àti ìṣẹ̀ṣe ìlú bẹ́ẹ̀.

Bẹ́ẹ̀ni mo máa ń fi aṣọ ìbora bo ara mi nígbà tí mo bá ń sùn, pàápàá jùlọ nítorí ẹ̀fọn tàbí tí òjò bá fẹ́ rọ̀ tí atẹ́gùn ń ṣẹ́ gan torí òtútù. Ṣùgbọ́n ìgbà mìíràn wà tí mi e fi aṣọ ìbora bo ara mi, nígbà ooru, ìgbà ooru èmi e fi aṣọ ìbora bo ara mi.

Ìgbà márùn-ún ni mo máa ń lọ sí ibi iṣẹ́ láàárín ọ̀sẹ̀ torí pé ìgbà tí mò ń gba iṣẹ́, ó wà láàárín èmi àti ọ̀gá mi pé ìgbà márùn-ún màá ma wá sí ibi iṣẹ́ láàárín ọ̀sẹ̀. Ìgbà tí n bá lọ ibi iṣẹ́ láàárín ọ̀sẹ̀, ó máa ń bọ́ sí bóyá ìgbà tí ara mi ò dá, ara mi ò yá tàbí tí ìjọba àpapọ̀ tan bá fún wa ní ìyípadà lẹ́nu iṣẹ́, pé kí á dúró sílé.

Àwọn iṣẹ́ gbọ̀sàn ìgbàlódé ni mò ń lò. Èyí tó jẹ́ wípé omi ó ti wà ní òkè rẹ̀, èmi máa kàn tẹ ǹkan bí bọ́tíìnì lórí ẹ̀, omi a jáde, a sì fọ gbogbo ǹkan tí mo yà dànù, a fọ̀ ọ́ jáde lọ. Láì rí mọ́ àwọn ǹkan tí mò ń lò nìyẹn.

Ẹgbẹ̀rún kan data ni mo máa ń lò ní ọ̀sọ̀ọ̀sẹ̀, pàápàá jùlọ níbi tí mo ti ń ṣiṣẹ́. Won máa ń fún wa ní data ní ọ̀fẹ́ láti ṣiṣẹ́. Nígbà mìíràn tí ọ̀gá bá ṣe fààyè gbà wá, a tún fi irú àsìkò bẹ́ẹ̀, a tún fi wó ìgbéléwò lo àwòrán pẹ̀lú data ibi iṣẹ́.

Ní àṣálẹ́ tí mo bá ti ti ibi iṣẹ́ dé bí ọwọ́ aago mẹ́fà, gbàrà tí mo bá ti dé náà máa wọ ilé ìdáná dáná fún mọ̀lẹ́bí mi. Tí mo bá sì ti dáná tán, ara fẹ́ sinmi, máa sinmi láti múra fún ọjọ́ kejì ibi iṣẹ́ torí ara ń fẹ́ ìsinmi púpọ̀.

Yàrá tí mo fẹ́ràn jù lọ nínú ilé mi ni yàrá tí èmi àti ọkọ mi ń sùn torí wípé kò sí ẹ̀dá alààyè kan tó lè wọ bẹ̀ yàtọ̀ sí èmi, ọkọ mi tàbí àwọn ọmọ mi. Àlejò kankan kò lè wọ inú yàrá náà.

Bẹ́ẹ̀ni mo máa ń ṣe iṣẹ́ láti ilé, pàápàá jùlọ tí ara mi ò bá yá tàbí tí ọ̀gá mi bá wò wípé iṣẹ́ ó pọ̀jù níbi iṣẹ́. A ní kí n dúró sílé wípé iṣẹ́ tó wà mo lè ṣe é láti ilé fún òhun.

Bẹ́ẹ̀ni, mo máa ń rántí àwọn àlá mi. Nígbà mìíràn, mi ò lè rántí. Pápà jùlọ, mo máa ń rántí àlá mi tó jẹ́ wípé èyí tí mo bá rántí òun ló máa ń wá sí ìmúṣẹ. Ṣùgbọ́n èyí tí mi ò bá rántí kì í wá sí ìmúṣẹ rárárárá.

Bẹ́ẹ̀ni mo máa n fi fáìlì mi pamọ́ lórí cloud torí ó ti jẹ́ ohun ìrànlọ́wọ́ fúnmi gan ni. Pápá jùlọ ní agbo ẹgbọn iṣẹ́ mi. Kì í ṣe gbogbo ìgbà ni màá máa di ìwé kiri lọ sí ibi iṣẹ́. So fáìlì mo máa ń fi pamọ́ lórí kíláùdù láti má máa gbàgbé tàbí tó bá bọ́ sí pàjáwìrì láti lo fáìlì kan.

Gbogbo ìgbà ni mo máa ń ṣe àyẹ̀wò méèlì mi, paapa ju lọ ọjọ́ tí mi ò bá lọ sí ibi iṣẹ́, torí wípé orí méèlì mi gangan ni àwọn iṣẹ́ mi dá lé lórí àti pé ọjọ́ tí mi ò bá lọ sí ibi iṣẹ́, orí rẹ̀ ni ọ̀gá mi láti ibi iṣẹ́ a ti fi àwọn iṣẹ́ ránṣẹ́ sí mi láti ṣe.

Bẹ́ẹ̀ni mo máa ń ṣe yógà torí ó dáa fún ìlera wa, ó ṣi dáa fún ara wa, pàápàá jùlọ ó dára láti máa ṣe é ní gbogbo ìgbà torí pé Yorùbá bọ̀ wípé ìlera ni ọrọ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ìbọwọ́, pàápàá jùlọ tí òjò bá rọ̀ tí òtútù mu tàbí àsìkò tí ọyẹ́ tó wà tí òtútù mu, mo máa ń wọ ìbọwọ́. Tàbí ìgbà mìíràn tí mo bá fẹ́ dá iná ní ilé ìdáná, mo máa ń wọ ìbọwọ́ láti fi dáàbò bo ọwọ́ mi láti má jó.

Àwọn ìgbéyàwó iṣẹ́ tí mo ṣe kányìn fún mi ní ìrísí. Ó jẹ́ kí mo mọ ǹkan tí mo fẹ́, ǹkan táwọn ènìyàn fẹ́, ǹkan tí àwùjọ fẹ́. Ó sì jẹ́ pàápàá jùlọ, ó fún mi ní ọ̀nà láti ní ìbálòpọ̀ pẹ̀lú àwọn ènìyàn tí mi ò tí ì ní pàdé wọn rí, tí mi ò tí ì rí wọn rí. So a ní ìbálòpọ̀ tó dánmọ́nrán nípa ìṣe tí mo ṣe kányìn.

Ibi tó wù mí láti lọ se ìsinmi nii òkè òkun. Torí ìbẹ̀ wumi láti lọ pàápàá jùlọ, ó ti wà ní ọkàn mi láti ìgbà kékeré mi wipé tí mo bá dàgbà ibi ìsinmi tí mo fẹ́ lọ ni òkè òkun.

Oúnjẹ tí mo fẹ́ràn jù lọ ni ẹ̀wà àti ọ̀gẹ̀dẹ̀ àgbagbà tí wọ́n dín pẹ̀lú epo pupa torí pé oúnjẹ yìí máa ń ṣe ara lóore àti pé nílé ìwòsàn, àwọn dókítà á ń ṣe ní ìpọn dandan fún àwọn ènìyàn láti máa jẹ lóore kóòrè torí pé ó dáa fún ara wa, á fún wa ní ìlera àti ọrọ̀ pípé.

Rárá o, mi ò ní àwòrán kankan ní ara mi. Kì í ṣe pé mi ò ní lọ́kàn láti ní àwòrán lára, ṣùgbọ́n àwọn òbí mi nígbà tí mo kéré ni wọ́n ò gbà láyè fún mi láti ya àwòrán sí ara mi. Àti ìgbà náà ni èmi ná òní lọ́kàn tí o ti wù mí mọ́ láti ní àwòrán lára. Ṣùgbọ́n tí mo bá rí lára àwọn ẹlòmíràn ní ìgboro tàbí nínú ìlú inú mí máa ń dùn sí gan ni.

Ọ̀sẹ̀ tó lọ ní mo kẹ́yìn lọ rí dókítà torí wipé ara mi ò yá, debí wipé mi ò lè lọ sí ibi iṣẹ́. Ìgbà tí mo rí dókítà ó fún mi ní abẹ́rẹ́ sí ìdí mi àti àwọn òògùn láti lò. Ọ̀sẹ̀ tó lọ ní mo kẹ́yìn lọ rí dókítà.

Bẹ́ẹ̀ni, mo ti gun ọkọ̀ ojú omi rí àti wípé ìgbà àkọ́kọ́ mi láti gùn kò jẹ́ ìgbà tó fi ara rò fún mi lọ títí. Ẹ̀rù bà mí púpọ̀, ṣùgbọ́n mo padà gùn. Ìgbà tí mo gun ọkọ̀ ojú omi, ó bọ́ sí ìgbà tí mo parí yunifásítì. Ó wá tó àkókò láti lọ sin ilé bàbá mi.

Tábìlì ibi iṣẹ́ mi ó kún fún ohun mèremère ohun èlò ibi iṣẹ́ mi bíi píríntà, àwọn nǹkan ìgbàlódé àní àwọn pẹ́ńsù, àwọn kọ̀m̀pútà ti ìgbàlódé tí àwọn ibi iṣẹ́ mi ṣẹ̀ rà bẹ́ẹ̀ ni nǹkan ohun mèremère ìgbàlódé ṣe kún tábìlì ibi iṣẹ́ mi.

Mi ò ní irun ìgbọ̀n. Irun ìgbọ̀n ó wà fún àwọn ọkùnrin tó ti bàlágà. Lóòótọ́ àwọn obìnrin mi wà láyé sí yín tún ní irun ìgbọ̀n, ṣùgbọ́n èmi ní títẹ mi, mi ò ní nǹkan tó jọmọ́ irun ìgbọ̀n yágọ ara mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìdárayá gan ni. Mo fẹ́ràn ìdárayá. Àsìkò ìdárayá mi máa tó. Ẹ̀mi àtọkọ̀ mi ati awọn ọmọ mi a lè jáde kárí ìta, kárí ìrísí, kárí àwọn ènìyàn tuntun, kárí àwọn ǹkan oríṣiríṣi ohun mèremère. Mo laiki asìkò ìdárayá gidi gan ni. Mí è sí fi àkókò náà ṣeré rárárárá.

Bẹ́ẹ̀ni, mo ní káàdì ìṣe. Káàdì ìṣe ṣe pàtàkì níbi tí mo ti ń ṣiṣẹ́, debi wípé tí o bá ti mú káàdì ìbíṣẹ́ rẹ lọ́wọ́, wọn ò ní gbà kó wọlé. Dípò pé wa ṣiṣẹ́, káàdì ìṣe ò ṣe pàtàkì níbi tí mò ń ti ń ṣiṣẹ́, ó ṣe kókó gan-an ni.

Mo máa ń darí àwọn òṣìṣẹ́ pẹ̀lú ìwà ìrẹ̀lẹ̀ gan torí àwọn ẹlòmíín láàárín àwọn òṣìṣẹ́ wọn tó ìyá mi àti bàbá mi nílé. Torí náà kò sí àrífín kankan tí mo fẹ́ ṣe fún wọn, àsìkò lórí bẹ́ẹ̀ tí mo fi jẹ́ ọ̀gá lórí wọn, pàápàá jùlọ àwọn àgbàlagbà tó wà láàrín wọn, mo ní ìtẹríba fún wọn gan an ni.

Ìrìn-àjò mi lọ sí ibi iṣẹ́ mi, ó máa ń gbà mí ní wákàtí kan láti dé ibi iṣẹ́ torí náà gérége bíi ago márùn-ún ìdájí ni màá ti jí láti dáná láti tètè bọ́ sí ojú ọ̀nà kí má ba á pẹ́ dé ibi iṣẹ́ torí ibi iṣẹ́ mi tó bá ti pẹ́ dé ibi owó ìparí oṣù tó yẹ kan san fún òṣìṣẹ́ ni wọ́n á ti yọ. Láti bẹ́ẹ̀ mi fi ibi iṣẹ́ mi jáfára. Kéréke ago márùn-ún màá ti tètè jí láti tètè dé ibi iṣẹ́.

Bẹ́ẹ̀ni, mo ní gíláàsì òòrùn. Pàápàá jùlọ tí òòrùn bá ṣe ṣi ènìyàn lójú, ojú máa ma ta gan, tójú máa máa ṣe omi. Èmi ní gíláàsì òòrùn tí mo máa ń mú lọ sí ibi iṣẹ́ torí tí òòrùn bá yọ kò da fún ojú wa àti àgọ́ ara wa.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà. Pàápàá jùlọ oníbàárà tí mo ti mọ̀, ta ti mọ́ra ta ti di bií mọ̀lẹ́bí, màá bá wọn jẹ oúnjẹ ọ̀sán. Ṣùgbọ́n àwọn tí mi ò tíì mọ dáradára, à, àwọn Yorùbá náà wọ́n sọ pé ìfura loògùn àgbà. Àwọn tí mi ò tíì mọ dáradára mi n bá wọn jẹ oúnjẹ ọ̀sán.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹun nínú ọkọ̀ mi. Pàápàá jùlọ tí mo bá pẹ́ láti lọ sí ibì kan tàbí tí mo bá ń lọ sí ibi iṣẹ́, màá gbé oúnjẹ mi dání, màá ṣe máa jẹ nínú ọkọ̀ lọ. Pẹ̀lú bẹ́ẹ̀, màá tètè ní ǹkan fi sí inú kí inú má máa run mí tàbí kí ooyi kó má máa kọ́mi. Mo máa ń jẹun gan nínú ọkọ̀ mi.

Àwọn áàpù tí mo máa ń lò jù, áàpù ímeèlì mi, áàpù tí mo máa ń fi ya fọ́tò torí mo láìkì fọ́tò gan-an àti pé ìgbà mìíràn tí àwọn òṣìṣẹ́ wa tí wọ́n bá lọ sí àgbèrikò láti lọ ṣiṣẹ́, a máa need láti ya àwòrán wọn, láti ya wọ́n ní fọ́tò fún àwọn ọ̀gá wa tó wà lókè láti rí i pé takuntakun là ń ṣiṣẹ́. Ìdí ta a ṣi fi ń ṣe lẹ́yi ni pé kanlẹ̀ fún wa ní Kóríya torí Yorùbá náà mọ̀ pé Kóríya ni Kóríwú. Torí náà àwọn áàpù tí mo máa ń lò jù lọ ni ìyẹn.

Bẹ́ẹ̀ni, mo máa ń mu omi lójoojúmọ́ gan-an ni. Àti pé nílé ìwòsàn, dókítà mi sọ fún mi pé ká máa mu omi gan-an, pé omi dáa lára, pé tí a bá mu omi, ó máa fọ àwọn ìdọ̀tí kúrò nínú ara wa débi pé a máa tọ gbogbo ìdọ̀tí, àwọn gbogbo yàmànyámá tó wà nínú ara wa dànù. Àti pé omi tí mo máa ń mu lójoojúmọ́, ó máa ń tó bi two lítre àbọ̀. Two lítre àbọ̀ ni mo máa ń mu lójoojúmọ́ torí pé mo láìkì omi gan-an ni. Dókítà mi sì sọ fún mi pé ó dáa fún àwa tí a máa ń láàgùn láti máa mu omi dáradára. Ó dáa fún ara wa, ó sì dáa fún ìtọ́.

Ìgbà tí mo máa ń ra ẹ̀rọ ayára bí àṣà tuntun, màá ń bọ́ sí ìgbà tí owó bá wà lọ́wọ́ mi, tàbí ìgbà tí mo bá rí pé èyí tó wà lọ́wọ́ mi, ó ti fẹ́ máa fún mi ní ìyọnu. Mí ìní ní lérò nígbà méjì láti lọ ra tuntun àti pé èmi ò fẹ́ràn kí ẹ̀rọ ayára bí àṣà mí kó pẹ́ lọ́wọ́ mi. Mo máa ń ní ìgbàgbọ́ pé tó bá ń pẹ́ lọ́wọ́, kì í pẹ́ ní ìyọnu, kì í pẹ́ bàjẹ́, àti pé tó bá ṣẹ̀ṣẹ̀ ṣe òmíràn jáde, mo máa ń gbìyànjú láti pa owó pọ̀ láti ra èyí tuntun tó bá ṣẹ̀ṣẹ̀ ṣe jáde.

Orin tí mo fẹ́ràn jù ó pín sí ọ̀nà méje. Orin àkọ́kọ́ tí mo fẹ́ràn jù ni orin àṣà àti ìṣẹ̀ṣe torí orin bẹ́ẹ̀, ó máa jẹ́ máa rántí ibi tí mo ti ń bọ̀, ó máa jẹ́ kí a rántí ilé, ó máa jẹ́ ká rántí àṣà wa, ká mọ iwulo àṣà wa àti ká gbé àṣà lárugẹ. Orin ìgbàlódé tí mo tún fẹ́ràn jù ni pé orin àsìkò báyìí ìgbàlódé, ẹ̀yẹn máa ń ní ìrísí ohun tó ń là wá lójú láti mọ nǹkan tó wà ní ọjọ́ iwájú àti nǹkan tí àwọn olórí wa tún ń ṣe. Lóòótọ́ orin yìí ó jẹ́ bí ìpèníjà ló máa ń jẹ́ fún èmi pàápàá torí pé orin ìgbàlódé nígbà mí ó máa ń fárá pá orin àṣà àti ìṣẹ̀ṣe tí àwọn ìgbàlódé tún yipo ní nǹkan ìgbàlódé fún wa láti gbọ́ sí.

Àwọn ohun èlò tó ṣe pàtàkì níbi iṣẹ́ mi ó pọ̀ díẹ̀, ṣùgbọ́n méjì nínú rẹ̀ là ẹ́ le ṣe ká má lò ní ojúmọ́. Ǹkan àkọ́kọ́ ni kọ̀mpútà ibi iṣẹ́, tí a bá rí ohun èlò yìí, a lè ṣiṣẹ́ kankan níbi iṣẹ́ mi. Ohun èlò yìí la fi ń ṣiṣẹ́ táwọn ọ̀gá wa ò bá sí níbi iṣẹ́, bóyá wọ́n rìnrìn àjò. Ibi kọ̀mpútà yìí la ti máa ṣe gbogbo iṣẹ́. Ohun èlò kejì ta lè ṣe ká má lò ni ẹ̀rọ àbá- ayárabíàṣá, ẹ̀rọ abánisọ̀rọ̀. Ẹ̀rọ abánisọ̀rọ̀ ibi iṣẹ́ ó yàtọ̀ sí èyí tí àwa òṣìṣẹ́ ń lò. Nítorí náà, méjèèjì ló ṣe pàtàkì jù níbi iṣẹ́ mi. Táa bá rí méjèèjì yìí, a lè ṣiṣẹ́. Kò ṣe ìta èlò lójúmọ́ níbi iṣẹ́ mi.

Bẹ́ẹ̀ni, mo mọ àwọn aládùúgbò mi dáadáa. Pátákì jùlọ, ọ̀dọ̀ mi, ilé mi ni àwọn aládùúgbò mi ti wọ́n máa ń pọn omi tí wọ́n máa ń lò ní ilé wọn. Torí pé ilé mi ò ní omi gan, èmi ni màá fún wọn lómi. Nítorí náà, mo mọ àwọn aládùúgbò mi dáadáa. Àwọn mìíràn gan wà tí mi ò mọ̀ wọ́n rárá tó jẹ́ wípé àwọn mọ̀ mi. Tí a bá pàdé ní ìgboro tàbí ní ojú ọ̀nà, àwọn ni wọ́n kí mi. Bí èmi bá ṣe dáhùn, wón á mọ̀ pé, ẹni yìí kò mọ̀ wá. Àwọn ń ṣẹ̀ máa sọ fún mi wípé, ilé mi ni àwọn tí ń pọn omi. Nítorí náà, mo mọ àwọn arádúgbò mi dáradára.

Mi ò lè bínú tí mo bá wà nínú ọkọ̀, pàápàá jùlọ èmi ò fẹ́ràn ìbínú rárá torí pé ìbínú kì í ṣe nǹkan tí èmi fẹ́ràn. Pàápàá ìbínú ó máa ń fa nǹkan tí ò da, dé bí wípé èèyàn ó máa ṣi ìwà hù. Èmi èé bínú tí mo bá wà nínú ọkọ̀ rárá, mo máa ń mọ̀ bí mo máa ṣe ń tu ara mi nínú, dé bí wípé tí èèyàn bá mú'nú bí mi níbi iṣẹ́ àbí ládùúgbò àbí nínú ilé, èmi máa ń mọ̀ bí mo ṣe máa fi ara mi papọ̀ láti bínú sí ènìyàn. Àbí tí nǹkan bá ṣe mí, mo máa ń mọ̀ bí mo ṣe máa darí àkókò yẹn sí igbà tó jẹ́ wípé inú mi á sì rọ̀ dáradára.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ènìyàn tó máa n ṣe ètò ǹnkan, pàápàá jùlọ ní ibi iṣẹ́ mi tàbí ní ìdílé àwọn ọkọ mi. Tí wọ́n bá ní àṣeyẹ ìnáwó, èmi ni wọ́n máa ń fi sí ìdí ẹni tó máa ń mójútó ǹkan tó máa ń ṣe ètò gbogbo ẹ̀. Torí wọ́n nígbàgbọ́ nínú mi gan-an wipé ǹnkan tí mo bá ṣètò, ó máa ń ní àṣeyọrí dáadáa. Ó sì máa ń jáde debí wipé àwọn èèyàn ó fẹ́ máa bèrè wipé, ta ló ṣe ǹnkan báyìí? Ta ló bá yín ṣe ètò ǹnkan yìí tó fi yọrí sí rere? Nínú ìjọ láwùjọ, àwọn èèyàn fẹ́ràn mi láti máa mójútó ètò, láti máa ṣe tọ́ èèyàn sọ́nà àti láti máa bá wọn mójútó ǹnkan mi, ǹnkan mìíràn. Pàápàá jùlọ, ọ̀gá mi fẹ́ràn mi gan-an kí n máa mójútó ǹnkan àti kí n máa ṣe ètò ní ibi iṣẹ́. Àwọn èèyàn nígbàgbọ́ nínú mi gan-an torí pé máa ṣe ètò ǹnkan yen bó ṣe yẹ kó rí láì ṣe bọ̀kanbọ̀kan nínú.

Nǹkan tó máa ń mú mi rẹ́rìn-ín pọ̀ gan-an. Bí àpẹẹrẹ, tí mo bá jáde, tí mo bá lọ síbi ètòo ìraanrín ìrẹ́rìn-àwàdà irú àwọn ètò báyẹn, tàbí ètò orí rédíò irú àwọn ètò báyẹn ó máa mú mi rín ẹ̀rín. Tàbí ládùúgbò mi tí ọmọ mii tó bá wúwa kan, irú ìwúwo báyẹn, màá ma wo pé à, ṣé ọmọdé pẹ̀lú irú ìwa báyen. Àwọn irú ìwúwo báyẹn, ǹkan báyẹn ó máa mú mi rẹ́rìn-ín. Lóòótọ́ èmi nítèmi, mii ṣe èèyàn tó sábà máa ń rẹ́rìn-ín torí pé mi ò ṣe àkókò mi, mi ò fi ṣeré rárá. Àkókò ẹ̀rín ò yàtọ̀ sí àkókò iṣẹ́. Kì í ṣe àsìkò tí èèyàn bá ń ṣiṣẹ́ ni èmi n ni lérò pé kí èèyàn máa rẹ́rìn-ín, but tí ẹ̀rín bá wà, tí èèyàn bá ṣe ǹkan tó gba ẹ̀rín àti àwàdà, ò di dandan kí ẹ̀yàn rín ẹ̀rín.

Àwọn ìdojúkọ tó wà níbi iṣẹ́ mi, ó pín sí bí ọ̀nà méjì tí mo bá ròó dáadáa. Àkọ́kọ́, ìdojúkọ àkọ́kọ́ ni wípé ibi iṣẹ́ mi, ọ̀gá mi fẹ́ kó jẹ́ wípé èmi máa máa ṣe gbogbo nǹkan. Láì ṣe wípé kò sí àwọn yòókù níbi ibẹ̀. Ó fẹ́ kó jẹ́ pé èmi ni màá máa wà ní ìdí gbogbo nǹkan níbi iṣẹ́. Ko máa rí mi ní bi gbogbo nǹkan kóun máa bẹ̀ mí n ṣẹ. Irú nǹkan báyẹn àwọn ará ibi iṣẹ́ mi won máa wò wípé, "à! Boya ọ̀gá, ọ̀gá fẹ́ràn rẹ̀ jù, àbí ọ̀gá nìkan tó ń bá ṣe irú nǹkan báyẹn." Ó máa-- ó jẹ́ àdojúkọ fún mi ní ibi iṣẹ́. Ànd nkan kejì ni wípé àwọn àdojúkọ tí mo ní ni pẹ̀lú àwọn táǹjọ nṣiṣẹ́ lábẹ́ ọ̀gá mi, àwọn táǹjọ nṣiṣẹ́ wọ́n máa wò ó bíi pé àṣejù mi pọ̀. Lái ṣe wípé kò rí bẹ́ẹ̀. Ọ̀gá ló fẹ́ kí n máa wà ní gbogbo nǹkan, kí n máa mójútó nǹkan. Àwọn irú àdojúkọ báyẹn ni mò ń rí ní ibi iṣẹ́ mi.